Mi máa ń ra nǹkan tèmi ní àdúgbò. Nígbà mìíràn, mo lè tẹ̀lé ìyá mi lọ sọ́jà tàbí kí n lọ sọ́jà fúnra ra mi lọ ra àwọn nǹkan èlò tí mo fẹ́. Púpọ̀ jù ní gbogbo nǹkan tí mo máa rà, mo máa rà ní àdúgbò ni. Bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo mọ ẹni tó ń gbé ní ilé kìn-ín-ní sí ilé ti wa, mo mọ ẹni tó ń gbé ní ilé kejì sí ilé ti wa, pàápàá mo mọ olórí àwọn onílé ládùúgbò ti wa. Bẹ́ẹ̀ni mo ṣe mọ̀ wọ́n káàkiri.

Oríṣiríṣi oúnjẹ ni mo fẹ́ran. Oríṣiríṣi oúnjẹ ni mo sì le jẹ lọ́sàn-án. Àwọn oúnjẹ bíi àmàlà àti ewédú, ìyẹn nílẹ̀ Yorùbá nǹkan ta máa ń jẹ nìyẹn lọ́sọ̀ọ̀sán. Ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Ìbàdàn, abínibí wa máa ń jẹ àmàlà àti ewédú. Ní ìlú Abẹ́òkúta, àwọn nǹkan tó máa ń jẹ ni láfún àti ẹ̀fọ́. Láfún àti ilá. Àwọn nǹkan tí èmi náà máa sì ń jẹ nìyẹn torí èmi ò ní oúnjẹ tí mò ń kọ. Èmi ò kí ń kọ oúnjẹ. Tó bá sì jẹ́ nǹkan tí àwọn ènìyàn ń jẹ, mo ṣetán láti jẹ́ nígbàkígbà àwọn oúnjẹ ta máa ń jẹ nìyẹn.

Àwọn app tí mo máa ń lò jù ni Facebook, Instagram, WhatsApp náà ni mo sì máa ń lò WhatsApp gan. Lára gbogbo èyí tí mo ti dárúkọ, WhatsApp ni mo máa ń lò jù. Iyẹn mo máa ń fi n bá àwọn ẹbí mi sọ̀rọ̀, àwọn ọ̀rẹ́ mi. Gbogbo nǹkan tó bá dẹ̀ ti n ṣẹlẹ̀ lórí Instagram, Facebook, Twitter, gbogbo ẹ̀ lọ máa ń kó wá sórí WhatsApp. So oun ni mo máa ń lò jù. Mo sì máa ń fi ń pè, mo fi lè ṣe fídíò. Èyí tí wọ́n ò fi ní rí mi, eyi tan si máa fi rí mi náà.

Èmi ò gun ọkọ̀ akẹ́rù rí o. Ọkọ̀ tó ń kẹ́rù tó ń kẹ́èyàn ni èmi máa ń gun torí èmi ò tí ì ní ọkọ̀ tèmi tí èmi lè dá wà fún rara mi. Iyẹn ló fà á tí mo máa ń wọ ọkọ̀ tó máa ń kú ẹ̀ro, tí ó tó máa ń kú ènìyàn. Èmi ò kí wọ ọkọ̀ akẹ́rù, èmi ò gun rí o. Ẹni bá wọ ọkọ̀ akẹ́rù kò ṣetán láti san owó ọkọ̀, ọkọ̀ akẹ́rù o.

Níbi iṣẹ́ tèmi, èmi ò tí ì dépo tí màá ma rìnrìn àjò fún iṣẹ́. Èmi ò dépo yẹn. Àwọn alábàásisẹ́ mi, àwọn ni ọ̀gá mi ti fún ní ààyè láti lọ rìn àjò fún iṣẹ́.

Mo máa ń rántí àwọn àdéhùn mi. Ìgbà mìíràn mo máa ń kọ àwọn àdéhùn mi sílẹ̀ kí ń má ba à le gbàgbé. Àdéhùn tó bá jẹ́ mi lógún, èyí tí àwọn tí máa ti ní fún àwọn ará ilé mi, èmi ò kí ń gbàgbé rárá. Àmọ́ àwọn àdéhùn kan wà bí i ki eeyan béèrè owó lọ́wọ́ mi, owó tí ń sì ní nígbà tí wọ́n bá béèrè lọ́wọ́ mi, èmi yóò kọ ó sílẹ̀ títí dìgbà tí mo bá ti ní. Bí mo bá ti ní, n ó ṣe iwè iranti kan, n ó ṣe iwe tí mo ti kọ àwọn àdéhùn náà sí, tí ń fi ṣe gbogbo ẹ̀ pátápátá.

Wèrè nìkan ló máa na ara rẹ̀. Èmi ò kí ń na ara tèmi o. Èmi ò kí ń na ara tèmi. Irú nínà wọ́n gan ló ń bèèrè lọ́wọ́ mi. Ṣé nínà bí ka mú pankẹrẹ́ ka na ara wa ni? Àbí kí ń na ara mi? Kò sẹ́ni tí, kò si ẹ́dà álàye kankan tó máa wà tí ò ní na ara è. Bó jẹ́ kó dìde, kó nàró, kó na ara, kó na apá, kó na ẹṣe, ẹn en, Ìyẹn kò si ẹ́ni tí ò kí ń na ara.

Ọwọ́ ọ̀tún ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń lò. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọwọ́ ọ̀tún náà ni èmi, èmi ń lò. Àwọn kan wà, ọwọ́ òsì ló bá wọn lára mu. Ó jẹ́ wípé wọ́n ò mọ ọwọ́ ọ̀tún lò rárá. Ọwọ́ ọ̀tún lè mímọ̀ ọ́ lò dáadáa. Ọwọ́ ọ̀tún ni mo máa ń fi ń ṣiṣẹ́, ọwọ́ ọ̀tún ni mo máa ń fi ń kọwé, ọwọ́ ọ̀tún ni mo máa ń fi ń fọbọ́, mo máa ń fi ń fọṣọ. Ẹlòmíràn tó bá sì ń lo ọwọ́ òsì, ọwọ́ òsì náà ni ó máa fi máa ṣe gbogbo iṣẹ́ èyí tó bá mọ̀ ṣe. Ẹni tó bá sì ń lo ọwọ́ ọ̀tún kò lè lo ọwọ́ òsì. Àwọn, àwọn kan tí Ọlọ́run ti fún lẹ́bùn sì tún wà tí wọ́n mọ ọwọ́ òsì, ọwọ́ òsì lò tan dẹ̀ ẹ tú mọ ọwọ́ ọ̀tún lò.

Irú àna báyìí, sailẹnsiò ní mo wà títítítí tí mo ń dáhùn gbogbo ìbéèrè tó bá bi mí, iyẹn ni màá se. Èyí ni mo se ní alẹ́ tó kọjá, àmọ́ mo máa ń ka bíbélì mi ní alẹ́, nsì bá olólùfẹ́ mi sọ̀rọ̀ kí n tó lọ sùn.

Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sọ́jà o. Àmọ́ ìyá mi ti lọ sọ́jà ní oṣù yìí. Wọ́n ti lọ ra ǹkan Kérésìmesì. Àmọ́ Kérésìmesì ti kọjá o. Ọdún tuntun la tún fẹ́ wọ̀. Ni, ni ọjọ́, ọjọ́ ẹtì kọ́. Ọjọ́bọ̀. Bẹ́ẹ̀ni. Ọjọ́bọ̀. Ọjọ́bọ̀, ọjọ́, ọjọ́, ọjọ́ Ọjọ́bọ̀ ni a ó wọ ọdún tuntun. La á wọ ọdún tuntun 2026. Kó tó di ọjọ́ yìí, ìyá mi ti lọ s'ọ́jà. Wọ́n ti ra ìrẹsì, wọ́n ti ra gbogbo ẹ̀, wọ́n ti ra adìyẹ táa sè fún ọdún Kérésìmesì.

Ah! Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ àwọn tó ń ṣe eré Yorùbá. Ọgbọ́n púpọ̀ máa ń wà nínú eré tí wọ́n bá ń ṣe. Apanilẹ́rìn-ín náà ni àwọn ẹgbẹ́ eré ìdárayá ti Yorùbá. Kò sí ìgbà tí ẹ bá wo àwọn eré ọ̀hún tí gbogbo wọn máa ń ṣe, yóò pani lẹ́rìn-ín. Ẹ̀yàn yóò kọ́gbọ́n náà níbẹ̀.

Àwọn ojú òpó ayélujára tí mo wà, àwọn lọ́ ń pè ní TikTok, àwọn lọ́ ń pè ní Instagram, àwọn lọ́ ń pè ní Twitter, àwọn lọ́ ń pè ní Snapchat. WhatsApp náà, èmi náà wà níbẹ̀. Gbogbo àwọn òpó ayélujára náà tí mo wà ní, ìmísìtúwà tó ń pè ní, ṣé Tinder ló ń pè é ní, àbí Tweet? Ẹni tó ní, Elon Musk tó ní Twitter náà ló ní. Àwọn tí mo wà náà ni mo ṣà ti dárúkọ.

À, gbogbo ọjọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá. Kò sí ìgbà kankan tí mi ò ní lè lò ó. Bí mi bá lò ó, á dábí pé ayé tipa rẹ ni. Torí gbogbo iṣẹ́ tí èèyàn ń ṣe lórí ẹ̀rọ ayárabíàṣá náà ló wà. Kò sí kí èèyàn má lò ó fún ọjọ́ kan, ninu nínú ayé tá a wà yìí, inú ayé bí ayé ṣe dé dúró yìí. Kò sọ́jà kan t'éyàn ò ní lo ẹ̀rọ ayárabíàṣá.

Àsìkò yìí, WiFi tèmi ò yára tó. MTN, ilé iṣẹ́ MTN ò jẹ́ kó yára tó. Èmi ò mọ̀ nǹkan tó ń ṣe o. Lóòótọ́ ló máa ń yára. Ìyẹn ló mú mi ra WiFi yìí o. Àti ìgbà tí ọdún ti dé kò yára mọ́. Èmi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o.

À, láìṣẹ pé nǹkan ń ṣe èèyàn, mi ò lè má mú òògùn lójoojúmọ́ o. Ọjọ́ tí nǹkan máa ń ṣe èèyàn, bóyá orí fífọ́n ni, bóyá ara ríwọ́ ni, ọjọ́ yẹn náà lè yàn gbé òògùn lò. Kò dá kí èèyàn má lò òògùn lójoojúmọ́, ara ló ń fàbọ̀ sí. Àwọn òògùn tó lè-- tí èèyàn lè má lò lójoojúmọ́ ni àwọn òògùn tó ń ṣàrà lórí bí folic acid, bí Bico, bí supplement. Supplement gan, a ti gbọ́ pé kò da púpọ̀ nínú ago ara. Bẹ́ẹ̀ náà ní kò da kí èèyàn má lò òògùn lójoojúmọ́, ara ló ń fàbọ̀ sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀. Lóòótọ́ ni mi ní ọkọ̀ tèmi fún rara mi, àmọ́ àwọn òfin kéékèèké èyí tí àwọn tó bá ti fẹ́ wọ ọkọ̀ máa ń tẹ̀lé, mo máa ń tẹ̀lé dójú à mi.

Èmi ò ti lẹ̀ nìkan kan kúrò ní iṣẹ́ rí. Ọlọ́hun sì ńi jẹ́ kí n rí ǹkan tó máa jẹ́ kí n léyàn kúrò níṣẹ́. Ǹkan tó má a mú mi léyàn kúrò nídi iṣẹ́ rẹ̀ ni tí ò bá mọ iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bí iṣẹ́ tí ó kò sì ń gba owó oṣù tí owó oṣù yẹ́n wà fún.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀, mo sì fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ náà. Kò sí ẹ̀fọ́ tí mi ò fẹ́ràn. Ẹ̀fọ́ kan wà, wọ́n ń pè ní ẹ̀fọ́ yanrìn, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an. Kò sí ẹ̀fọ́ tó wà ní ilẹ̀ alààyè tí wọ́n bá sì sọ pé jíjẹ ni o, èmi fẹ́ràn rẹ̀.

Àṣa tí ẹbí tèmi máa ń ṣe ni àṣà eégún. Wọ́n máa ń gbé eégún ní ìdílé ti wa. Eégún eléégún làwọn ètò àwọn ènìyàn tó wà ní ìdílé mi. Tí wọ́n bá dẹ̀ ti fẹ́ gbé eégún, àwọn obìnrin ò sì gbudọ̀ tẹta. Inú ilé ni gbogbo obìnrin máa wà tití tí táa fi ṣe ọdún eégún òun náà tán.

Èmi ò ní ọkọ̀ kankan tí mò ń wà, dé bí ti máa ra epo fún ọkọ̀. Àwọn tó bá ti ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n rà fún rara wọn ní wọ́n máa máa ra epo sí ọkọ̀. Irú àwá ta máa ń gun ọkọ̀ èrò yìí, àwa ò ní owó àti àǹfààní láti ra epo sí ọkọ̀ kankan.

Mo ma ń wo ojú àwòrán ní wákàtí púpọ̀ lójojúmọ́, lóótọ́ ni mi tí ì ka ìgbà mélòó ni mí, mí ki ń ka ìgbà mélòó tí mo ma ń wo àwòrán lójojúmọ́. Àmọ́ nínú, nínú wákàtí mẹ́wàá mo lè wo àwòrán ní wákàtí mẹ́sàn án.

Èmi ò sábà fẹ́ràn láti jiyàn. Ìjiyàn dára púpọ̀. Ẹni bá ń jiyàn, èmi ò sì fẹ́ràn ipò tí máa wá dé pé àwọn èèyàn a máa wò pé òun lọ́je bí òun lọ́jà rí, ọ̀rọ̀ tó ń sọ òótọ́ ni, ọ̀rọ̀ tó ń sọ irọ́ ni. Gbogbo àwọn kiní bẹ̀yìn náà ni mí o fẹ̀, èmi ò kí ń jiyàn. Bí máa ti rí pé ohun tí ń bá mi jiyàn, èmi yóò kú ro lẹ́gbẹ ẹ. Ikan tó bá wá wù ẹ́ kó ro, kò kan mi. Èmi sá mo wípé ohun kan tí èmi ń sọ, òótọ́ ni, ìlànà tó sì tọ̀ ni ọ̀rọ̀ tí mò ń sọ gbà.

Mo fẹ́ràn láti máa wò ràwò púpọ̀ bó bá ti dá lẹ́ tí gbogbo ojú ti pó firi máa lọ jókòó sí ẹ̀gbẹ́ kan témi nìkan máa dá jókòó tí màá sì máa wo àwọn ìràwọ̀. Àwọn ìràwọ̀ rẹwà púpọ̀ tó bá ti dá lẹ́ ó dùn wó pé ó bá sí lọ́dọ̀ ẹni kankan tó sì jókòó tó sì.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti dòdò. Mo tún fẹ́ràn àmàlà, gbẹ̀gìrì àti ewédú. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù ni mo ti dárúkọ yẹn. Mo sì máa ń jẹ gbogbo oúnjẹ àmọ́ gbogbo oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni mo ti dárúkọ.

Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára, èyí tí mo máa ń lò tí mo máa ń fi lẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ èyí tó máa ń wà lọ́rùn mi ni èyí tí ọ̀ṣọ́ tí àwọn obìnrin máa ń gbé sórùn èyí tó sì máa ń fi ṣẹ́ṣẹ́ na, ọ̀ṣọ́ etí náà èyí tó ń pè ní earring o máa n wà létí èdè mi lójoojúmọ́

Bí eyan bá ti ní ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́, ọgbọ́n lè lọ gbà kí ẹ fi ṣe àwọn ṣòro náà. Torí nnkan tí ẹ ò bá sọ nígbà tí àwọn ìṣòro yìí ń wáyé, àwọn ènìyàn máa mu sọ́wọ́ sì. Kò sí ní dàá kí wọ́n sọ pé ẹni alágbájá báyìí kò sọ̀rọ̀ tọ̀ ọ mú ọgbọ́n wá.

Èmi ò fẹ́ kí òṣìṣẹ́ titun kó dọ̀tí. Ó gbúdọ̀ mọ̀ tónítóní. Òṣìṣẹ́ titun ó gbúdọ̀ fẹ́ran'sẹ́, kó j'akíkanjú ènìyàn, ó má fi ṣẹ fa lẹ̀. Òṣìṣẹ́ titun kó mọ bó ṣe ń mú àkókò lò.

Èwo tun ni ẹ̀rọ ìdákẹ́jẹ́. Èmi ò ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ o. Máa sọ wípé èmi ò lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ rí nílé ayé mi. Àwọn ọ̀rẹ́ mi sì máa ń lo. Àmọ́ èmi o, èmi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Èmi ò kí ń wọ ìbòrun. Àwọn Mùsùlùmí ló máa ń sábà wọ ìbòrun. Àwọn Krìstẹ́nì àwọn ọmọ Ọlọ́run ko tọ́ ko tún máa ń wọ ìbòrun. Ni àwọn tí à ń pè ní deep life, àwọn tó ní CAC, èmi ò ti lọ rú ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀yẹn, èmi ò lọ sí ilé ìjọsìn bẹ́ẹ̀yẹn. Èmi ò kí ń lò iborun, bí máa ń lò iborun, bóyá mo fẹ́ wọ ibi tí ó jẹ́ wípé wọn ò lè ṣe kó máa lò iborun níbẹ̀

Mo ní ètò ààbò kọ̀ǹpútà lórísìíríṣìí, òun làwọn òyiǹgbò ń pè ní sẹkúrìtì. Mo ní orúkọ kan tí mo máa ń tẹ̀ tó máa ń dáàbò bo kọ̀ǹpútà mi, tó jẹ́ wípé èmi nìkan ni mo mọ̀, láì máa ì ṣé èmi kò ṣe ẹni tó mọ̀, kò ṣe ẹni tí ó máa ṣí kọ̀ǹpútà mi bí mi bá sọ fún ẹni náà.

Agogo mẹ́ta ní òwúrọ̀ ni mo ṣe àkókò ìjí mi. Mo ti sọ tẹ́lẹ̀ wípé bí mo bá ti jí lágo mẹ́ta òwúrọ̀ títí di ago mẹ́fà, màá fi gbàdúrà sí Ọlọ́run ọba. Ó ti wá ṣe mí dé bí wípé bí mi bá lo ẹ̀rọ tí ń jí ni tí àwọn olóyìnbo ń pè ní alarm n ṣì jí fúnra mi, n ṣì jókòó, n ṣì ṣe gbogbo nǹkan tí mo yẹ kí n ṣe.